Ènìyàn ló fi jójúmọ̀ pín aṣọ, a po nylonu. Lẹ́yìn tí a bá ti nu wọ́n tán, ọ̀pọ̀ eni a má ń júwọ́n sẹ́gbẹ̀ kan bí i ẹ́ni pẹ́ kò wu ló. Ṣùgbọ́n, ní ọ̀pọ̀ ìgbà, àwọn ǹkan tí a jù sẹ́gbẹ̀ kan má ń ní ìwúlò tiẹ̀ ní ẹ̀kọ̀ kan. Ní àkókun, àìṣe àtúnlọ̀ ǹkan má ń fa ìdọ̀tí àyíká. Ìgbà tí a bá ń jú ìgò, àpọ̀ àti nylonu, o máa ń fa ìdọ̀tí. Ìkejì, àìṣe àtúnlọ̀ ǹkan o le fa àrùn sí ara ènìyàn. Tí ìdọ̀tí bá ti wà níta, ìdọ̀tí má pẹ̀ àrùn àti kòkòrọ̀ sí àdúgbọ̀. Eṣinṣin, ekú àti ẹ̀fọ̀n le máa gbẹ́ níbẹ̀. Ní ekẹta, tí a bá ṣe àtúnlọ̀ ǹkan, a má ń fi irú ǹkan bẹ́yẹn ṣọ̀fọ̀ni. Nítorí náà, ṣíṣe àtúnlọ̀ ǹkan ṣe kókọ́ ní gbogbo ìgbà. Ó ṣe pàtàkì kí á mọ̀ pé àtúnhọ̀ ǹkan jẹ́ ojúṣe gbogbo wa. Tí a kò bá ṣe, àyíká wa yóò bàjẹ́, ìríra wa yóò wà nínú ìwọ̀, ọ̀rọ̀ ajẹ́ yóò sì dẹ́kun.

Àpò owó jẹ́ oun tí ọ̀pọ̀ ènìyàn máa ń ru kiri lójoojúmọ́. Nínú àpò owó, a máa rí àwọn nǹkan pàtàkì gẹ́gẹ́ bí owó ìwé àti owó kọ́bọ̀. Lẹ́yìn tí a bá gbà ti a ń lo owó kọ́bọ̀, a lè rí owó kọ́bọ̀. A lè rí káàdì ATM, a lè rí káàdì ìdánimọ̀, ìwé, ìwé-àṣẹ awakọ̀, káàdì ìlera fún ìtọ́jú ilé ìwòsàn, káàdì báńsìpọ̀ tàbí káàdì ìṣúná mìíràn, fọ́tò kékeré fún ìdánimọ̀, ìwé kékeré tàbí nọ́mbà pàtàkì fún ìrántí nọ́mbà tàbí ẹ̀, àdírẹ́sì, a dẹ̀ lè rí rísípítì. Ní kukuru, àpò owó kì í ṣe fún owó nìkan, ṣùgbọ́n fún ìpamọ́ àwọn nǹkan pàtàkì tí ènìyàn ń lò lójoojúmọ́

Ní àṣà Yorùbá, orúkọ kì í ṣe àkọlé lásán. Orúkọ ni ìdánimọ̀ èèyàn, orúkọ sì ń sọ ìtàn ẹni, ìwà ẹni tàbí ìrètí tí a ní fún un. Láàárín oríṣiríṣi orúkọ tí Yorùbá ní, orúkọ ìnagijẹ jẹ́ ọ̀kan lára àwọn orúkọ tí ó kún fún agbára, ìgboyà àti ìtàn ìjàkadì ayé. Orúkọ ìnagijẹ ni orúkọ tí a máa ń fún ènìyàn láti fi hàn pé ẹni náà lágbára, kò sì bẹ̀rù ìṣòro, ó sì lè dojú kọ ìpèníjà. Àwọn orúkọ bẹ́ẹ̀ sábà máa ń wá láti inú ìrírí ayé, ogun, ìjà tàbí ìṣòro tí ènìyàn ti borí. Kì í ṣe gbogbo ènìyàn ni a máa ń fún ní orúkọ ìnagijẹ. Ó sábà jẹ́ fún ẹni tó ti fi dí ìgboyà àti okun ara hàn. Ni àtijọ́, àwọn jagunjagun, akíkanjú àti ológun Yorùbá ni a máa ń fún ní orúkọ ìnagijẹ. Orúkọ yìí lè jẹ́ pé orúkọ yìí lère ni a fi ń pè wọ́n, nítorí pé tí wọ́n bá ti ja ogun rí tàbí pé wọ́n ṣe ohun tí ó yàtọ̀, tí ó sì fi hàn pé wọ́n jù àwọn mìíràn lọ nípa ìgboyà. Nígbà mìíràn orúkọ ìnagijẹ lè di orúkọ ìnagijẹ tí gbogbo ènìyàn fi mọ̀ pé ẹni náà ju orúkọ ìbílẹ̀ lọ. Àpẹẹrẹ orúkọ ìnagijẹ ni Ajagun, Akinlólú, Balógun, Akíkanjú àti Jagunjagun. Gbogbo orúkọ wọ̀nyí ń tọ́ka sí ẹni tí kò rọrùn láti ṣẹ́gun, ẹni tí ó lè dúró sinsin nígbà ìṣòro. Orúkọ ìnagijẹ tèmi ni Jagunjagun. Orúkọ ìnagijẹ Jagunjagun jẹ́ orúkọ tí ó jinlẹ̀ gan. Jagun túmọ̀ sí ẹni tí ó ń ja ogun. Jagunjagun sì fi hàn pé ẹni náà jagun, jagun gidi, ẹni tí ogun kì í bà lé rù. Orúkọ yìí ń sọ pé ẹni tí ó ní irú ìgboyà ní okun ọkàn tí kì í sì sá kúrò níwájú ìṣòro. Pẹ̀lú èyí, orúkọ ìnagijẹ kì í ṣe ìgbéraga lásán. Ó tún jẹ́ ìrántí fún ẹni tí ó ń ro nú pé kó má ṣe wùwà àìlera ní gbogbo ìgbà. Orúkọ ìnagijẹ ń pe ẹni náà láti máa wùwà gẹ́gẹ́ bí orúkọ rẹ̀. Bí ẹni tí orúkọ rẹ̀ bá jẹ́ Jagunjagun bá ń sá kúrò ní ojúṣe tàbí ìpèníjà, àwọn ènìyàn lè bèèrè pé ṣé ìwà yìí bá orúkọ rẹ̀ Jagunjagun mu? Ni àwùjọ Yorùbá òde òní, orúkọ ìnagijẹ sì ń wúlò gan. Bí ó tilẹ̀ jẹ́ pé a kin ja ogun pẹ̀lú idà àti ọ̀bẹ mọ́, ṣùgbọ́n ogun ayé sì wà, ogun owó, ogun ẹ̀kọ́, ogun isẹ́ àti ogun ìwà. Ẹni tí a bá ń pè ní Jagunjagun lónìí jẹ́ ẹni tí ó yọ kúrò ní inú ewu, tí ó yọ kúrò nínú ìṣòro, ẹni tí ó sì ń ṣiṣẹ́ takuntakun láti ṣe àṣeyọrí tàbí ẹni tí ń dúró fún òdodo láìbẹ̀rù. Orúkọ ìnagijẹ tún máa ń mú ìgboya ba ẹni. Nígbà tí ènìyàn bá ń dojú kọ ìṣòro, àwọn ẹni tí orúkọ rẹ̀ lè fún ní agbára. Ẹni tí orúkọ ìnagijẹ rẹ̀ bá jẹ́ Jagunjagun lè sọ fún ara rẹ̀ pé "Èmi kì í sá, Jagunjagun ni orúkọ mi". Ó lè mú kó tó bọ̀, ó faradà ìṣòro kó sì borí rẹ̀. Ní ìparí, orúkọ ìnagijẹ jẹ́ apá pàtàkì nínú àṣà Yorùbá. Kò kan jẹ́ orúkọ ìtẹ́wọ́gbà bí kò ṣe pé-- kò kan jẹ́ orúkọ ìtẹ́wọ́gbà bí kò ṣe orúkọ tí ó kún fún ìtàn, ìtumọ̀ àti ojúṣe. Orúkọ bí Jagunjagun ń ro ẹni tí ó ń rò láti máa jẹ́ alábára, aláìbẹ̀rù àti ẹni tí kò ní fi ara rẹ̀ sílẹ̀ níwájú ìṣòro ayé. Nítorí náà, orúkọ ìnagijẹ kì í ṣe ohun tí à ń fi ṣeré. Ó jẹ́ àmì ìdánimọ̀, ìgboyà àti ìtàn ìjàkadì ènìyàn.

Aṣọ jẹ́ ọ̀kan lára ohun pàtàkì nínú ìgbé ayé ènìyàn. Kì í ṣe pé a fi ń bo ara nìkan, aṣọ tún ń fi ìwà, àṣà àti ìfẹ́ ènì hàn. Irú aṣọ tí ẹni-- tí ènìyàn bá fẹ́ràn láti wọ sábà máa ń sọ̀rọ̀ púpọ̀, púpọ̀ nípa ẹni bẹ́ẹ̀, ìgbésí ayé rẹ̀ àti bí ó ṣe ń rìn ayé. Irú aṣọ tí mo fẹ́ràn láti wọ jù lọ ni aṣọ tí ó mọ́, aṣọ tí ó rọrùn, tí ara, tí ara bá ní ìtùnú ní inú rẹ̀. Mi ò fẹ́ aṣọ tí ó ń dì mí mu tàbí tí yóò jẹ́ kí ara mi gbóná jù. Ni gbogbo ìgbà, mo máa ń yan aṣọ tí ó bá àkókò mu tàbí ibi tí mò ń lọ. Èyí jẹ́ kí ń tẹ̀lé ọ̀ràn kí n sì lè rìn ṣíṣe ní àárín àwọn ènìyàn. Ni ọ̀pọ̀ ìgbà, mo fẹ́ràn aṣọ ìbílẹ̀ Yorùbá. Aṣọ bí i àdìrẹ, aṣọ òfì, aṣọòkè àti agbádá. Ó jẹ́ ohun tí mo kà sí àṣà wa tó lẹ́wà gan. Nígbà tí mo bá wọ aṣọ ìbílẹ̀, mo máa ń ní ìgbéraga pé mo jẹ́ ọmọ Yorùbá. Aṣọ wọ̀nyí kì í ṣe pé wọ́n lẹ́wà nìkan, wọ́n tún ń fi ìtàn àti àṣà wa hàn. Pẹ̀lú aṣọ ìbílẹ̀, mo tún fẹ́ràn aṣọ òde òní bí i ṣòkòtò, ṣẹ́ẹ̀tì, t-shirt àti jákẹ́ẹ̀tì. Àwọn aṣọ wọ̀nyí dára fún ìrìn àjò ní ojoojúmọ́, pàápàá nígbà tí mo bá ń lọ sí ilé ìwé tàbí sí ibi iṣẹ́. Wọ́n rọrùn láti wọ, wọ́n sì ń jẹ́ kí ń wá láì ní ìdènà. Mo sábà fẹ́ràn aṣọ tí kò ní àwọ̀ tó pọ̀ jù bíi dúdú, funfun, búlú tàbí àwọ̀ àlùko Ohun mìíràn tí mo máa ń kà sí pàtàkì nípa aṣọ ni ìbámu àti ìmọ̀ tó tó. Mo fẹ́ràn aṣọ tó bá bá mi mu dáadáa tí kò sì yà. Aṣọ tí kò mọ̀, tí kò mọ̀ lè bá, ó lè bá ìwà ènìyàn jẹ́. Bo ti lè jẹ́ pé ó lẹ́wà. Nítorí náà, mo máa ń jẹ́ kó dájú pé aṣọ tí mo bá wọ mọ́, tí a sì fọ́ dáadáa. Ni ìgbà ayẹyẹ tàbí ìpàdé pàtàkì, mo fẹ́ràn láti wọ aṣọ tó kún fún ẹ̀wà àti ọlá. Irú aṣọ bẹ́ẹ̀ ń jẹ́ kí ènìyàn hàn ní gbangba, kò sì fi, kò sì fi ìbọ̀wọ̀, ní ìbọ̀wọ̀ hàn síbi ayẹyẹ tí a lọ. Ṣùgbọ́n bí ayẹyẹ bá jẹ́ ìbáṣepọ̀ pẹ̀lú ọ̀rẹ́, mo lè yan aṣọ rọrùn tí kò ní mímí lára. Ní ìparí, irú aṣọ tí mo fẹ́ràn láti wọ ni aṣọ tí ó fún mi ní ìtùnú tí ó sì bá àṣà mi mu, tí ó fi ìwà rere hàn. Aṣọ tí kó dọ̀tí tí ó jẹ́ apá kan nínú ìdánimọ̀ mi. Nítorí náà, mo máa ń yan aṣọ ní ìbámu pẹ̀lú ìrìn àjò àti ibikíbi tí mo bá ń lọ ní ojoojúmọ́.

Nínú oúnjẹ Yorùbá, ẹ̀fọ́ jẹ́ apá kan pàtàkì gan. Kò sí ọbẹ̀ Yorùbá tí ò ní ẹ̀fọ́ nínú, nítorí pé ẹ̀fọ́ ń fún oúnjẹ ní adùn, ó sì ń tún fún ara ní agbára àti ìlera. Lára gbogbo irú ẹ̀fọ́ tí a ní, ẹ̀fọ́ tí mo fẹ́ràn láti jẹ ni ẹ̀fọ́ ọ̀rọ̀bọ̀. Ẹ̀fọ́ ọ̀rọ̀bọ̀ jẹ́ ọbẹ̀ tó gbajú-gbajà gan láàárin àwa Yorùbá, pàápàá ní agbègbè Ìbàdàn àti Ìjẹ̀ṣà. A sábà máa ń pèsè ẹ̀fọ́ ọ̀rọ̀bọ̀ pẹ̀lú ewé amúnútutù bíi ewé tẹ̀tẹ̀, ewé gúre tàbí ewé ilá tí a sì ń fi ẹran, ẹja, ẹran gbẹ́, irú, epo pupa àti ata kún. Gbogbo nǹkan wọ̀nyí máa ń ṣiṣẹ́ pọ̀ láti mú kí ọbẹ̀ náà dùn gan. Ohun tí ó mú kí n fẹ́ràn ẹ̀fọ́ ọ̀rọ̀bọ̀ jùlọ ni adùn rẹ̀ àti bí ó ṣe rọrùn láti jẹ. Kò ní pọ́n jù, kò sí èròǹjà púpọ̀ jù, ó ń rọra lọ́rùn ẹni tó bá jẹ. Nígbà tí a bá jẹ ẹ̀fọ́ ọ̀rọ̀bọ̀ pẹ̀lú àmàlà, iyán tàbí ẹ̀bà, adùn rẹ̀ máa ń tàn kálẹ̀ ní ẹnu, tí yóò sì jẹ́ kí ó ṣòro fún ènìyàn láti gbàgbé irú adùn bẹ́ẹ̀. Pẹ̀lú adùn rẹ̀, ẹ̀fọ́ ọ̀rọ̀bọ̀ tún dára fún ìlera. Ewé tí a fi ń ṣe é kún fún ohun tí òyìnbó pè ní Vitamin àti ohun alumọ́nì tí ara ènìyàn nílò. Ó ń ran, ó ń ran ara lọ́wọ́ láti mú ẹ̀jẹ̀ pọ̀ síi, láti mú títọ inú dára àti láti fún ara ní agbára. Epo Pupa tí a fi ń ṣe é tún ní Vitamin A, ó dára fún ojú àti abọ́ ara. Ẹ̀fọ́ ọ̀rọ̀bọ̀ tún jẹ́ oúnjẹ tí ó ń sọ èèyàn pọ̀. Ni ọ̀pọ̀lọpọ̀ ìdílé, a máa ń pèsè rẹ̀ ní ọjọ́ tí ayẹyẹ bá wà tàbí nígbà tí a bá fẹ́ kí ìdílé jókòó pọ̀. Nígbà tí a bá jẹ ẹ̀fọ́ ọ̀rọ̀bọ̀ pọ̀, a máa ń bára sọ̀rọ̀, a máa ń rẹ́rìn-ín àti máa ń rántí àṣà wa. Bí ó tilẹ̀ jẹ́ pé ẹ̀fọ́ mí bíi ẹ̀fọ́ ewédú, ẹ̀fọ́, ẹ̀fọ́ ṣọkọ, ó dára gan. Ẹ̀fọ́ ọ̀rọ̀bọ̀ sì jẹ́ èyí tí mo fẹ́ràn jùlọ. Ídí ni pé ó dára pọ̀, adùn, ìlera àti àṣà Yorùbá pọ̀ jù nínú àwọ̀ kan ṣoṣo. Ní ìparí, ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù lọ, ẹ̀fọ́ ọ̀rọ̀bọ̀, kì í ṣe oúnjẹ lásán, ó jẹ́ apá kan nínú ìdánimọ̀ mi gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ó ń fún mi ní ìtẹ́lọ́rùn, ó ń pa ibi, ó sì ń ran, rán tí mi pé, ó sì ń ran mi letí àṣà àti ìṣe mi.

Ibo ni mò màá ń fi kọ́kọ́rọ́ mi sí? Kọ́kọ́rọ́ jẹ́ ohun kékeré ṣùgbọ́n nǹkan pàtàkì nínú ìní àyé ènìyàn. Kọ́kọ́rọ́ ni a fi ń ṣe ilé, òun ni a fi ń ṣe ọ́fíìsì tàbí ṣi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ wa. Tí a bá sọ kọ́kọ́rọ́ nù, ó lè fa ìṣòro ńlá, ìdàkejì àti ìnáwó owó. Nítorí èyí, ibi tí ènìyàn bá ń fi kọ́kọ́rọ́ rẹ̀ sí jẹ́ ohun tí kò yẹ ká kojú sókè sí. Ibi tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí jùlọ ni nínú àpò mi tàbí nínú àpò owó mi. Ìdí ni pé, ibi yìí rọrùn fún mi láti rántí, ó sì tún mọ̀ mi lára. Nígbà tí kọ́kọ́rọ́ bá wà ní ẹ̀ bá mi kí rọrùn fún láti sọnù tàbí kí ẹlòmíràn gbà lọ́wọ́ mi láìmọ̀. Nígbà tí mo bá dé ilé, mo máa ń yọ kọ́kọ́rọ́ mi kúrò nínú àpò, mo sì máa ń fi sí ibi kan pàtó nínú ilé bí lórí tábìlì tó súnmọ́ ilẹ̀kùn tàbí sínú agbọ̀n kékeré. Íṣe yìí ràn mí lọ́wọ́ láti máa rí kọ́kọ́rọ́ mi ní kíákíá ní gbogbo ìgbà tí mo bá fẹ́ jáde. Ó tún ń dín àkókò tí mo fi ń wọ àpò. Pẹ̀lú èyí, nígbà tí mo bá lọ sí ibi tí kò bá rọrùn láti ró àpò, mo lè fi kọ́kọ́rọ́ mi sí àpò sókótọ tàbí àpò aṣọ tí mo wọ̀. Ṣùgbọ́n mo máa ń sọra gidi kí ń má baà gbàgbé sínú aṣọ tí mo bá yọ kúrò lórí ara mi. Ìfarapa irú bẹ́ẹ̀ lè mú kí kọ́kọ́rọ́ sọnù. Kíkọ́ àṣà pé kí a máa fi kọ́kọ́rọ́ sí ibi kan ó jẹ́ ohun pàtàkì, ó jẹ́ ojúṣe pàtàkì. Bẹ́ẹ̀ ni, bí ènìyàn bá ń yí ibi tí ó fi kọ́kọ́rọ́ rẹ̀ sí padà lójoojúmọ́, ó lè ṣòro fún un láti rántí ibi tí ó gbé e sí. Ṣùgbọ́n tí ó bá ní ibi kan pàtó, ọ̀pọ̀lọpọ̀ á ti mọ̀ pé ibẹ̀ ni kọ́kọ́rọ́ rẹ̀ máa ń wà. Ìpamọ́ kọ́kọ́rọ́ tún jẹ́ apá kan nínú ààbò. Kì í ṣe dáadáa láti fi kọ́kọ́rọ́ sí ibi tí gbogbo ènìyàn lè rí tàbí láti fi sí ilẹ̀kùn tàbí fèrèsé, síbi ẹgbẹ́ ilẹ̀kùn tàbí fèrèsé, eyí le fa ewu olè. Nítorí náà, ibi tí a bá yàn gbọdọ̀ jẹ́ ibi tó dájú tí kò sì rọrùn fún alẹ́jù láti dé sí. Ní ìparí, ibi tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí ni ibi tí ó súnmọ́ mi, tí mò ṣì lè rántí, tí ó sì rọrùn fún mi láti rántí. Bí m bá jẹ́ nínú àpò mi nígbà tí mo bá wà níta tàbí nínú ibi pàtó kan nínú ilé bí orí tábìlì tàbí inú agbọ̀n. Ohun pàtàkì ni pé kí a ní àṣà tí ó dá nípa ìpamọ́ kọ́kọ́rọ́ yìí. Ìṣe kékeré yìí lè dá, ó lè dá mi, ó lè dá bó bo mi kúrò ní inú ìṣòro ńlá àti kúrò ní ọ̀wọ́ àwọn olè.

Ìrìnàjò jẹ́ apá kan pàtàkì nínú ìgbé ayé ènìyàn. Ènìyàn le rin ìrìnàjò fún ìsinmi, fún iṣẹ́, fún ẹ̀kọ́ tàbí fún àbẹ̀wò sí ìgbà kan tàbí ọ̀rẹ́ ẹni tàbí ìdílé ẹni. Bí ìrìnàjò bá ṣe jẹ́, ó ṣe pàtàkì. Bẹ́ẹ̀ ni, imúra sílẹ̀ àti àkópọ̀ owó rẹ̀ ṣe pàtàkì gan. Bí a kò bá ṣe àkópọ̀ dáadáa, ìrìnàjò náà lè di ohun tí yi o kún fún ìṣòro àti ìbànújẹ́. Ní àkókò, ohun tí mo máa ń ṣe nígbà tí mo bá fẹ́ rin ìrìnàjò ni ìmọ́lufe ọpọlọ àti ìpinnu ibi tí mò ń lọ. Mo máa ń ronú nípa ibi tí mò ń lọ, àkókò tí mo máa lò níbẹ̀ àti ìdí tí mo fi ń rin ìrìnàjò. Ranmilowo láti mọ irú nǹkan tí mo gbọdọ̀ kó lọ kí ń má ba à kó nǹkan tí kò wúlò lọ. Lẹ́yìn èyí, mo máa ń ka àkókò ìrìnàjò. Bí ó bá jẹ́ ìrìnàjò ọjọ́ díẹ̀, àpò mi kìí pọ̀. Ṣùgbọ́n bí ó bá jẹ́ ìrìnàjò tó gùn, mo máa ń pèsè dáadáa kí n sì kó aṣọ àti nǹkan tí mo mọ̀ pé ó wúlò fún ìrìnàjò náà. Ìmọ̀ yìí ń jẹ́ kí n ṣètò àpò mi dáadáa. Ohun pàtàkì mìíràn tí mo máa ń ṣe ni yíyan àpò tó bójú mu. Mo sábà máa yan àpò tó lágbára tí kò rọrùn láti ya, tí kò sì lè gba gbogbo nǹkan tí mo fẹ́ kó. Bí àjọ bá ti jẹ́ ìrìnàjò ọjọ́ kan, àpò kékeré ti tó. Ṣùgbọ́n fún ìrìnàjò gígùn, àpò ńlá ni mo máa ń lò. Nípa ohun tí mo máa ń kó sínú àpò, mo máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú aṣọ. Mo máa ń yan aṣọ. Ṣùgbọ́n ìbéèrè yìí ń béèrè nípa bí mo ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò. Ni ṣíṣe àkópọ̀ fún ìrìnàjò, tí ń bá ti mọ ibi tí mò ń lọ àti iye ọjọ́ tí mo fẹ́ lò ní ibi tí mò ń lọ, ni a máa sọ iye owó àti bí màá ṣe rin ìrìnàjò mi. Wọ́n máa sọ ìgbà tí màá gbéra àti iye owó, iye ìṣúná tí mo nílò láti naa ní àti ibi tí mo ti ń lọ sí ibi tí mò ń lọ àti iye tí màá náà ni.

Fífúnni ní ẹ̀jẹ̀ jẹ́ ohun kan pàtàkì gan ní ayé ìlera ènìyàn. Kokan jẹ́ iṣẹ́ tó dájú fún ìlera ẹni tí ń gba ẹ̀jẹ̀ nìkan ṣùgbọ́n fún ẹni tí ń fúnni ní ẹ̀jẹ̀ náà pẹ̀lú. Ni gbogbo agbègbè, agbára ènìyàn láti fúnni ní ẹ̀jẹ̀ ṣe pàtàkì nítorí pé ó lè gba ẹ̀mí ènìyàn là. Ni ìgbà tí mo ń fúnni ní ẹ̀jẹ̀ rí, mo rí gẹ́gẹ́ bí ohun àṣeyọrí àti ojúṣe ìlera. Fífúnni ní ẹ̀jẹ̀ n ṣe ìrànlọ́wọ́ fún àwọn ènìyàn tí ìlera wọn bá bàjẹ́ tàbí tí wọ́n bá ní àjálù, ìjàmbá tàbí ìṣòro àìlera tó ṣe pàtàkì. Ni ìgbà tí mo bá fẹ́ ṣe bẹ́ẹ̀, mo máa ń ṣètò ara mi dáadáa kí ara mi lè tó kí n sì mọ iye ẹ̀jẹ̀ tí mo fẹ́ fún ènìyàn láì lèwù. Pẹ̀lú ìtẹ̀síwájú ara, mo tún máa ń rántí pé fífúnni ní ẹ̀jẹ̀ jẹ́ iṣẹ́ agbára ọ̀kan. Ìrírí yìí jẹ́ kí n ní ìtẹ́lọ́rùn ọ̀kan pé mò ń ṣe ohun tó dára fún ẹlòmíràn. Àwọn ènìyàn tí wọ́n gba ẹ̀jẹ̀ náà lè rí lé ní ìlera dáadáa wọ́n sì lè tẹ̀síwájú pẹ̀lú ìgbésí ayé wọn. Ìyẹn fún un ní ìdùnnú ó sì ń di ìbànújẹ́ kù fún àwọn irú ẹni bẹ́ẹ̀. Síṣe bẹ́ẹ̀ tún ń kọ́ mi nípa ìmọ̀ ìfẹ́ àti ìbáṣepọ̀ pẹ̀lú ọ̀jọ̀. Fífúnni ní ẹ̀jẹ̀ kì í ṣe ohun tó ṣẹlẹ̀ nínú yàrá ìwòsàn lásán, ó jẹ́ àmì ìmọ̀lára pé mọ́ n kópa nínú ìlera àwùjọ. Ni gbogbo ìgbà tí mo bá ròyìn ìrírí yìí, mo máa ń rántí pé agbára mi lè ran ẹlòmíràn lọ́wọ́ láì fi ẹ̀mí mi sílẹ̀. Bo ti lè jẹ́ pé àwọn kan máa ń bẹ̀rù láti fún ènìyàn ní ẹ̀jẹ̀ nítorí ìbànújẹ́ tàbí ìmọ̀lára ìrọ̀rà. Mi ò rí, mo rí pé pẹ̀lú ìmọ̀ ló, lólùfẹ́ ara àti ìmọ̀lára ìlera, ó rọrùn láti ṣe. Ó tún ṣe kedere pé ìrírí yìí kì í ṣe fún ènìyàn lásán, ó jẹ́ iṣẹ́ tí ó ní ìparere fún ẹni tí ó bá ń gba àti fún ẹni tí a ń fún. Nítorí náà, fífúnni ní ẹ̀jẹ̀ jẹ́ iṣẹ́ àánú àti iṣẹ́ ìfẹ́ àti iṣẹ́ ojúṣe ara. Ni ìgbà tí mo bá fúnni ní ẹ̀jẹ̀, mo rí, mo ti rí gẹ́gẹ́ bí ìrírí tí ó ní ìtẹ́lọ́rùn ọ̀kan tí kò sì mú kí n ní, tí kò sì mú kí n ní kí n rí ara mi dáadáa gẹ́gẹ́ bí ọmọ ènìyàn tí ó ní agbára láti gba ẹ̀mí ènìyàn là. Ìrírí bẹ́ẹ̀ ń kọ́ mi pé ìlera àti ìfẹ́ àwùjọ jẹ́ ohun kan pàtàkì tí gbogbo ènìyàn gbọdọ̀ kópa nínú rẹ̀. Nítorí náà, fífúnni ní ẹ̀jẹ̀ jẹ́ ìkan nínú àwọn ojúṣe pàtàkì tí ó yẹ kí ọmọ ènìyàn kí ó máa ṣe ní àwùjọ rẹ̀.

Hmm, báwo ni mo ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà? Ìró àwọn oníbàárà jẹ́ ohun kan pàtàkì nínú iṣẹ́ ìjọba, ìṣòwò àti iṣẹ́ oníṣòwò. Bí ènìyàn bá ń gbọ́ ìró oníbàárà dáadáa, wọ́n máa mọ ohun tí wọ́n fẹ́, ohun tí wọ́n ní ìbànújẹ́ nípa rẹ̀ àti bí a ṣe lè mú ìtẹ́ lọ́rùn wọn pọ̀ sí. Ní àkọ́kọ́, mo máa ń gbọ́ ìró oníbàárà pẹ̀lú ìfarabalẹ̀ àti ìmọ̀lára ìfẹ́ra. Mo máa ń fi etí sí gbogbo ohun tí wọ́n sọ, kó bá má jẹ pé mo mọ-- kó, kó bá má jẹ pé mò ń farabalẹ̀ síi. Ìfarabalẹ̀ yìí jẹ́ kí oníbàárà mọ̀ pé a ní ìfẹ́ láti mọ ohun tí wọ́n fẹ́ sọ tí ó sì ń mú kí ìbáṣepọ̀ wa dára. Èkejì, mo máa ń gbọ́ ìró wọn láì dá won dúró. Nígbà tí oníbàárà bá ń sọ ọ̀rọ̀, tí wọ́n bá ń sọ ìṣòro tàbí ìbéèrè wọn, mo máa ń jẹ́ kí wọ́n parí ọ̀rọ̀ wọn ṣáájú kí n tó dáhùn lóun. Síse bẹ́ẹ̀ ń jẹ́ kí ìbáṣepọ̀ wa kún fún ìbá-- ó sì máa ń jẹ́ kí ìbáṣepọ̀ wa kún. Pẹ̀lú èyí, mo tún máa ń kọ ohun tí oníbàárà mi sọ sínú ìwé. Mo máa ń kọ sínú ìwé tàbí nínú fóònù tó dájú. Iṣẹ́ yìí ran mi lọ́wọ́ láti rántí gbogbo ohun tí wọ́n sọ, kó má bàá jẹ́ pé mo máa gbàgbé àwọn àdúrà àti ìbéèrè wọn. Mo tún máa ń béèrè dáhùn kedere. Tí mo bá ní àníyàn nípa ohun tí oníbàárà sọ, bí irú wọn bá ṣe kedere, mo lè mọ iṣẹ́ tí ó yẹ láti ṣe. Iṣẹ́ bẹ́ẹ̀ ń di àìmọ́ lọ́wọ́